Kí ń tó lọ sùn, ó ní àwọn nǹkan tí mo gbọ́dọ̀ ṣe tí ń tó sùn lálẹ́. Àwọn nǹkan yìí dẹ̀ ni, mo máa ń kọ́kọ́ jẹ oúnjẹ mi, tí n bá jẹ oúnjẹ mi tán, náà ni màá fọ abọ́ tí mo fi jẹun. Lẹ́yìn tí mo bá fọ abọ́ mi tán, náà ni màá fọ eyín mi nítorí ìmọ́tótó ò da gidi gan. Ti bá fọ eyín mi tán tí mo ṣe gbogbo àwọn nǹkan tí mo fẹ́ ṣe yìí tán ni màá lọ aṣọ tí màá wọ ní ìjọ kejì tí màá sì fi pamọ́ síbi tí màá ti tètè rí ní ìjọ kejì. Ti bá ṣe gbogbo nǹkan yìí tán ni màá ka bíbélì mi nítorí ó da kí èèyàn máa ka bíbélì rẹ̀ kí ó tó sùn, nǹkan tí wọ́n sì fi kọ́ mi dàgbà náà ni ẹ. Lẹ́yìn tí mo bá ka bíbélì mi tán, náà ni màá gbàdúrà tí màá dẹ̀ sùn lálẹ́.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀. Aṣọ wíwẹ̀ jẹ́ aṣọ tí èèyàn máa ń ró sáyà tí èèyàn bá fẹ́ lọ wẹ̀, tí kò papọ̀ mọ́ aṣọ tí èèyàn ń wọ̀ jáde tàbí aṣọ tí èèyàn fi ń bo ara sùn. Aṣọ wíwẹ̀ yìí sì pàtàkì gan, nítorí òun ni mo má ń fi nu ara tí mo sì ma ń wé sára lọ sí lọ wẹ̀. Mo má ń fọ̀ ọ́ ní ẹẹ̀mẹjì ní ọ̀sẹ̀ tàbí ẹẹ̀mẹta ní ọ̀sẹ̀, nítorí tí mi ò bá fọ aṣọ ìwẹ̀ mi, ó má ń fa ìdọ̀tí sí mi lára tó sì lè fa kòkòrò sí mi lára. Èyí túmọ̀ sí ìmọ́tótó aṣọ, aṣọ iwẹ̀ ó ṣe pàtàkì gan ní ara èèyàn, ní pàtàkì jùlọ ara ọmọbìnrin.

Rárá o, èmi ò mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkókò nítorí pé kò ń ṣe iṣẹ́ tí mo yàn láàyò, mi ò sì mọ ǹkankan nípa irú nǹkan báyìí. Èmi sì máa ń fẹ́, mi ò kí ń fẹ́ ń fi ra mi sínú wàhálà nítorí ẹni tí ó bá mọ ǹkan nípa ìrànwọ́ àkókò kò gbọdọ̀ ṣé, nítorí ó lè la ẹ̀ mi lọ tàbí kí ó fi ẹni ẹ sínú wàhálà. Nítorí ẹ ni, èmi ò kí ń fẹ́ ń fún èèyàn ní ìrànwọ́ àkókò tàbí kí ń fún èèyàn ní òògùn láì tí gbé ẹni ẹ lọ sí ilé ìwòsàn.

Ó ti o. Mi ò tíì gun alùpùpú rí, nítorí pé bàbá mi ló máa ń gbé mi kiri níbi tí mo bá fẹ́ lọ. Nítorí ẹni mi ò ní àǹfàní àti gun alùpùpù rí. Yàtọ̀ sí yẹn mi ò ní, kò ṣe nǹkan tí àwọn òbí mi ní tàbí tèmi gangan ni. Mọ́tò tí bàbá mi ní, òun ló máa ń fi gbé mi kiri tàbí tó máa ń fi gbé mi lọ síbi iṣẹ́ àti ilé ẹ̀kọ́. Èmi ò gun alùpùpù rí.

Rárá o, èmi ò gun ọkọ̀ ojú omi rí, nítorí pé ọkọ̀ ojú omi ó máa ń bá mi lẹ́rú nítorí mo jẹ́ ẹni tí omi máa ń bà lẹ́rù, tí mi ò kí sì fẹ́ dúró sí ẹ̀gbẹ́ odò rárá. Nítorí ẹni èmi ò fi gun ọkọ̀ ojú omi rí, mi ò sì fẹ́ràn kí n tí è máa gun ọkọ̀ ojú omi rárá. Nítorí, ẹm, àwọn, ó ti ní oríṣiríṣi ìgbà tí wọ́n ti ní pé odò ti gbé àwọn èèyàn lọ tàbí àwọn èèyàn kọ́ kú sí odò. Irú àwọn nǹkan báyìí máa ń bá mi lẹ́rú láti lọ sí etí odò tàbí kí n gun ọkọ̀ ojú omi.

Èmi ní èrò tó pọ̀ fún ọjọ́ iwájú. Wọ́n pàtàkì jùlọ fún iṣẹ́ ọjọ́ iwájú. Ni ọjọ́ iwájú, mo ní lọ́kàn láti jẹ ẹni tí ó máa ń dáná fún àwọn ènìyàn ní ibì kan. Mo ní lọ́kàn láti máa dáná fún àwọn, àwọn aláwọ̀ funfun nítorí ó jẹ́ ǹkan tí èmi ti máa ń rò tipẹ́ tí mo sì mọ̀ pé ní ọjọ́ iwájú yóò ṣe é ṣe. Mo fẹ́ràn kí n máa dáná. Iṣẹ́ ìdáná yìí náà ni mo sì ń ṣe níìsín. Ṣùgbọ́n mo máa ń rò ní pé ní ọjọ́ iwájú mo máa ní ìfẹ́ síi láti dáná fún àwọn aláwọ̀ funfun tí a máa ń pè ní àwọn òyìnbó. Mo má a ń fẹ́ lọ sí ibi ríra mo sì máa fẹ́ lọ sí ìlú àwọn aláwọ̀ funfun yìí. Nítorí ẹni mo máa ń rò ní ọkàn mi pé ní ọjọ́ iwájú iṣẹ́ tí màá fẹ́ yàn láàyò ni kí n máa dáná fún àwọn aláwọ̀ funfun tàbí àwọn aláwọ̀ dúdú tó ti dàgbà sí ilẹ̀ òkèèrè.

Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún. Òṣìṣẹ́ tó bá ṣiṣẹ́ tára tára tàbí tí ó ṣẹ̀ṣẹ̀ bóyẹ́ kó ṣe ṣe, mo máa ń fún ní owó àfikún kó lè bá fún ní agbára àti e ayọ̀ láti tún ṣiṣẹ́ síi ju báyẹn lọ. Nítorí ẹ́ ni mo fi máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún. Mi ò kí ń ṣe gbogbo òṣìṣẹ́ ni mo máa ń fún ní owó àfikún. Nítorí àwọn òṣìṣẹ́ mìíràn wọ́n kì í ṣiṣẹ́ tó tó yẹ́ kọ́ ṣèṣe tàbí àwọn mi wọ́n kọ̀ jẹ́ ọ̀lẹ lẹ́nu iṣẹ́. Nítorí ẹ́ ni mo fi máa ń fún àwọn tó bá ṣiṣẹ́ tára tára ni, ní owó àfikún kó lè bá kọ́ àwọn tí wọ́n ṣiṣẹ́ dáadáa tàbí tí wọ́n, wọ́n fẹ́ràn kó máa ṣiṣẹ́. Kó lè bá fún wọn ní, fún wọn ní agbára tàbí kó lè bá jẹ́ kí wọ́n tún tẹ́ra mọ́ iṣẹ́ wọn dáadáa. Nítorí ẹ́ ni mo fi máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún.